Bẹ́ẹ̀ni, mo mọ bí wón ṣe n tún nǹkan ṣe. Mo mọ bó ṣe ń tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe dáadáa. Kò ń ṣe àwọn ńlá ńlá o. Kò ṣe bí àwọn Android, bí àwọn kékeré. Mo lè change àwọn speaker wọn. Tí earpiece kò bá da, mo máa ń tún un ṣe dáadáa.

Mo ti gun ọkọ̀ ojú omi rí láìmọye ìgbà. Kódà màá ma wọ̀ sí ìlú kan tí wọ́n ń pè ní Igbákọ̀dà ní Ondo State. Màá tún máa wọ̀ ní ibìkan tí wọ́n ń pè ní Ibèsè. Ohun la máa ń gùn lọ síbẹ̀ dáadáa. Nkan láìsí ọkọ̀ ojú omi a kò lè débẹ̀. Ọkọ̀ ojú omi la máa ń gbà kọjá lọ síbẹ̀.

Mo fẹ́ràn láti máa wọ aṣọ adúlẹ. Mo fẹ́ràn láti máa wọ aṣọ ìbílẹ̀ bí i òfì, bí i àwọ̀n. Mo máa fẹ́ràn rẹ́ tí ń bá wọ̀ lára mi. Ni ṣe ló máa ń ṣe yẹ́gi lára mi. Táwọn ọ̀rẹ́ mi a sì máa wọ̀ pe, “ah! Aṣọ yìí máa dára gan lára rẹ o.” Báwo fẹ́ràn o.

Èmi ò kí ń mu Ògùn lójoójúmọ́ o. Ẹni tí ó bá wà ní àìlera, òun ló máa ń mu Ògùn lójoójúmọ́. A mú ju Ògùn kò da, íse ló máa ń ṣe àkóbá fún àgọ́ ara. Idi ni yii ti emi ò ṣe kí ń máa mu Ògùn ní ojoojúmọ́.

Kò tí pẹ́ tí mo lọ sí ọjà. Mo máa ń lọ sí ọjà. Ó kéré jù. Ẹ́ẹ̀kan lọ́sẹ̀ mo máa lọ sí ọjà. Ìgbà mí máa máa lọ sí ọjà gbági, ọjà Òyìngbò tí ó wà ní ìle àwọn iyalaya Bolu, lẹ́gbẹ̀ẹ́ ilé wọn. Máa ma lọ síbẹ̀ lẹ́ẹ̀kookan. Ìgbà mí a ti lọ sí ìlú Ibadan.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ tí a bá wà lẹ́nu iṣẹ́, tí a bá ṣe àwọn ẹgbo olóró èyí tí ó lágbára tí ọwọ́ ò gbọdọ̀ kàn ti a sì máa ṣe àkóbá fún ọwọ́ ẹni. A máa ń fi ìbọ̀wọ́ aáwọ̀ sọ́wọ́ so that ko ni lè ṣe àkóbá fún ọwọ́ wa àti imú wa náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí dáadáa ní ibiṣẹ́ àti ní ilé torí àwọn òórùnkoòrùn nǹkan tí mo máa ń fi máa ń fín tùràrí nìyẹn. Nígbà mìíràn náà, a máa fín tùràrí láti máa lé àwọn àjọ̀ní burúkú tó wà lágbègbè wa lọ.